Mo máa ń fọ aṣọ mi ní ọ̀sẹ̀ ṣẹ̀ àbí ọ̀sẹ̀ méjì méjì àbí ẹ̀ẹ̀kan ní oṣù. Ó dá lé ẹ nígbà tí aṣọ mi bá dọ̀tí torí pé kí ni, mi ò kí ń sábà máa ń jáde bẹ́yẹn bẹ́yẹn náà. Nítorí ẹ, aṣọ mi ò kí ń fi bẹ́ẹ̀ dọ̀tí púpọ̀ púpọ̀. Íyen mo se máa ń fọṣọ lẹ́ẹ̀kan àbí ẹẹ̀méjì. Ṣùgbọ́n tó bá bọ́ sí ìgbà tí bá jáde dáadáa tí mo wo aṣọ ní ọ̀pọ̀lọpọ̀, à! Mo máa ń fọṣọ lọ́ṣe o. Mo lè fọ lẹ̀ẹ̀kan lọ́sẹ̀, mo lè fọ lẹ́ẹ̀méjì lọ́sẹ̀ torí pé kí ni, mo fẹ́ràn òge gan, mo sì gbáfẹ́, mo sì jẹ́ ọkùnrin tó fẹ́ràn ìmọ́tótó. Torí pé wọ́n sọ pé ìmọ́tótó lo ṣegun àrùn gbogbo. Idí níyí tí mo fi máa ń fọ aṣọ mi lóre kóòre torí pé kí ni, mi ò lè wọ aṣọ dọ̀tí jáde.

Mo je enikan ti o fẹ́ràn láti ma tun ikan se nítorí pé kíni àti kékeré ni bàbá mi àti ìyá mi ló ti fi ojú mi sí ojú ìkọṣẹ́. Ikan tí mo dẹ̀ kọ́, mo kọ́ ba ṣe tún gbogbo nǹkan tí a ń lò nínú ilé ṣe. Láti ìgbà yen na ni mo ti mo bi won se tun nkan se ni ile. Àwọn nǹkan tí mo dẹ̀ máa tún ṣe ní ilé tí ilé bá dọ̀tí boyaa nkankan bájẹ nínú ilé bí bí a mú ohun tuntun, bí í, ẹ, à mú à mú àwòrán yẹn, gbogbo àǹkọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn, òun ni mo máa tún ṣe. Nǹkan tí mo jẹ̀ tún ṣe kẹ́yìn nínú ilé mi ni kíni ike tí a máa fi ike iná tí a máa fi rá iná sí inú ilé mi, òun ni mo tún ṣe kẹ́yìn.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni láti rí arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Mercy tí ọ̀rẹ́ mi Esther tí ó mú mi mọ̀ pé ká jọ máa ṣe ọ̀rẹ́kùnrin àti ọ̀rẹ́bìnrin. Ọ̀dọ́mọbìnrin yẹn náà ó lẹ́wà lọ́pọ̀lọ́pọ̀ ó sì jẹ́ obìnrin tó jáfáfá, ìdí nìyí tí mo fi fẹ́ràn rẹ̀. A ti wá ń sọ̀rọ̀ lórí, ẹ́, ẹ̀, ẹ̀rọ amúniyára bí àṣá, a ti ń sọ̀rọ̀ láti bí ọ̀sẹ̀ mẹ́ta sí ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn ṣùgbọ́n a ò tíì rí ara wa. A ti wá jọ ṣe ètò bí a ṣe máa rí ara wa ní ìparí ọ̀sẹ̀ yìí bí mo ṣe máa lọ ṣe ìparí ọ̀sẹ̀ mi nìyẹn àwọn ètò tí mo dẹ̀ ní fún ìparí ọ̀sẹ̀ yìí nìyẹn, ese.

Ti ko ba si owo lọwọ mi tàbí ti n ba saare tàbí ti mama mi àbí àbúrò mi àbí oremi ti o sun mo mi ba n saare ọkan mi koki n balẹ̀. Àwọn ọgbà tọkọ mi kì ń balẹ̀ níyẹn. Tí kò bá sí owó lọ́wọ́ mi, tí inú mi ò bá dùn, àwọn ọgbà tí ọkọ mi kì ń balẹ̀ níyẹn. Torí wọn sọ wípé kò sí owó lọ́wọ́ baba ìjayà. Tí ò bá sí owó lọ́wọ́ ọmọkùnrin, aya ọmọkùnrin kò kú, wọn máa já ni. Ọkan rẹ ò ní balẹ̀. Àwọn ọgbà tí ọkọ mi ò kí ń balẹ̀ níyẹn.

Bí mo ṣe máa ń kí àwọn ènìyàn, ó dá lé lórí bí mo ṣe mọ̀ wọ́n àbí tí wọ́n bá ṣe jù mí lọ àbí bí mo bá ṣe jù wọ́n lọ sí. Bí mo ṣe máa kí ọ̀rẹ́ mi ó yàtọ̀ sí bí mo ṣe máa kí ẹni tí mi ò mọ̀ rí. Bí mo ṣe máa kí ará ilé ó yàtọ̀ sí bí mo ṣe máa kí àlejò. Bí mo ṣe máa kí ẹni tó jù mí lọ ó yàtọ̀ sí bí mo ṣe máa kí ẹni tí mo jù lọ. Bí mo ṣe, bí mo dẹ̀ ṣe máa kí ẹni tí mo jù lọ, mo máa lo ẹ̀ fún wọn. Ẹ káàsán, ẹ̀ káàárọ̀, ẹ̀ káalẹ́. Tó bá jẹ́ ẹni tí mo jù lọ ni, màá ní, "báwo ni àbúrò, ṣe o wà pa? Káàárọ̀ o, káàsán, káalẹ́." Bí mo ṣe máa ń ki àwọn ènìyàn nìyẹn. Ó sì dá lé àkókò tí mo bá pàdé wọn. Tó bá jé pe árọ̀ ni tàbí ọ̀sán tàbí alẹ́ tàbí ìrọ̀lẹ́ bí mo ṣe máa ki wọn, ni oníkálukú, ó máa yàtọ̀.